Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ jẹ́ ibi tí a ti máa ń ṣe iṣẹ́ òjọ́ wa, ó sì jẹ́ ibi tí a ti máa ń pa owó wọlé. Tábìlì a máa ń gbé ẹ̀rọ ayárabíàṣá sí orí rẹ̀ àti fóònù wa àti gbogbo àwọn èròjà ohun tí a máa ń lò.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí a bá fẹ́ sùn, a gbudọ̀ kọ́kọ́ wẹ̀ àbí ká jẹun oúnjẹ alẹ́. Tí a bá jẹ oúnjẹ alẹ́ tán, a ó wẹ̀. Ta bá sì ti wẹ̀ tán, a ó lọ sùn sí orí ìbùsùn wa. A lè wọ aṣọ tí ó nípọn tó bá jẹ́ nígbà òtútù àbí ká wọ aṣọ tí ò nípọn nígbà tó bá jẹ́ ìgbà ooru.

Báwo ni o ṣe máa ń darí àbí báwo ni a ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ wa? Ọ̀nà pọ̀ tí a lè fi darí àwọn òṣìṣẹ́ wa. A lè darí wọn ní ọ̀nà tí ó rọrùn, ta bá darí wọn ní ọ̀nà tí ó rọrùn wọn o lè ṣiṣẹ́ wọn dé ojú àmì bó ti tọ́ àti bó ti yẹ.

Báwo ni o má ń ṣe irun rẹ? Ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní ìlú Nàìjíríà, àwọn obìnrin ló má ń gbé irun wọn lọ sí ilé onídìrí, bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin ó sì gẹ irun. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ó wà tí a lè fi gẹ irun wa, Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló sì wà tí àwọn obìnrin lè fi ṣe irun wọn.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? A lè tọrọ àforíjìn ní ọ̀nà tó pọ̀. A lè tọrọ àforíjìn bóyá ká send àtẹ̀ránsẹ́ sí ẹni ìyẹn àbí ká pè ẹni ìyẹn ní orí ẹ̀rọ alélujára, ká sì tọrọ àforíjìn àbí ká pè, ká sì bẹ̀

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyèwò iṣẹ́ ó jẹ́ ǹkan tí a gbọdọ̀ máa ṣe lóòrèkóòrè ká bá lè mọ iṣẹ́ tó lọ dédé àti iṣẹ́ tí ò lọ dédé. Ká ṣe àgbéyèwò iṣẹ́ ó dára lọ́pọ̀lọpọ̀. A ó lè máa ní ìlọsíwájú ní ẹnu iṣẹ́ ta bá ṣe ìgbéyèwò lóòrèkóòrè.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, a máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ kí a bá lè fa ojú àwọn oníbàárà mọ́ra, a sì tún máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ìgbà tí a bá ń ṣe ìparí ọdún àbí tí a bá fẹ́ ṣe iṣẹ́ tí a ó lè fi fa ojú àwọn oníbàárà mọ́ra.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oríṣiríṣi àwọn oúnjẹ àkàrà ọ̀un lọ wà tí a máa ń rà jẹ. Àmọ́ a gbudọ̀ ra èyí tí ó ṣe ara lóore. Nítorí pé oríṣiríṣi àwọn oúnjẹ àkàrà tí ò ṣe ara lóore ló pọ̀ ní ayé òde òní. Nítorí ìdí èyí, a gbudọ̀ ṣọ́ra gidigidi fún oúnjẹ àkàrà.

Wákàtí mélòó ni o máa ń lò láti ṣe iṣẹ́ rẹ ní ojoojúmọ́ àbí nígbà gbogbo? Nígbà gbogbo a lè lo bí i wákàtí márùn-ún àbí mẹ́fà láti bi ṣiṣẹ́. Ní àti àárọ̀ títí di ìrọ̀lẹ́, àwọn àkókò yìí ló dára láti fi ṣiṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ rẹ lójoojúmọ́? Ó dára kí a máa fọ ọwọ́ ní ẹ̀ẹ̀mẹta ní ojoojúmọ́. Kí a fọ̀ ní àárọ̀, kí a fọ̀ ní ọ̀sán, kí a sì tún fọ̀ ní alẹ́ tí a bá fẹ́ lọ sùn. Nítorí wípé ìdọ̀tí pọ̀ ní gbogbo orí ibi ta ti ń ṣiṣẹ́. Ó dára ká máa fo owó wà.

Tí a bá ṣe àṣeyọrí ní ibi iṣẹ́, ó ma ń jẹ́ kí ori èèyàn wú ó sì máa ń bu iyì kún ènìyàn. Àṣeyọrí ní ẹnu iṣẹ́ ọ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó sì jẹ́ nǹkan tí ó máa ń bu iyì kún ni ní àwùjọ àwọn ènìyàn.

Báwoni a ṣe lè kojú àwọn ìṣòro ní ẹnu iṣẹ́ wa? Oríṣiríṣi ìṣòro ni a lè bá pàdé ní ẹnu iṣẹ́ àmọ́ agbọ́dọ̀ kojú wọn ní ọ̀nà tí ó ní fi pa wá lára. A lè ṣe ìwádìí, a sì lè fi lọ àwọn ọ̀gá wa kí wọ́n gbà wá ní ìmọ̀ràn láti lè kojú àwọn ìṣòro náà.

Ṣé àfojúsùn ò dára? Bẹ́ẹ̀ni, kí á fojúsùn òǹkàn dáradára kí a tó bẹ̀rẹ̀ rẹ̀ ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé yóò jẹ́ ká lè mọ àwọn ǹkan tí ó yẹ ká ṣe àti àwọn ǹkan tí ò yẹ ká gbe sè.

Báwo ni a ṣe lè ṣe ètò owó iṣẹ́ fún àwọn òṣìṣẹ́. Owó àwọn òṣìṣẹ́ ó máa ń lọ déédé ní ìparí oṣù. A sì gbúdọ̀ ṣe ètò rẹ kí oṣù tó parí kí a má ba jẹ òṣìṣẹ́ kankan ní owó wọn.

Ọgbà dára ní ọ̀pọ̀lọpọ̀. Kí a ní ọgbà ní ẹ̀gbẹ́ ilé, ó jẹ́ oun tí ó dára. Ọgbà tí ó kún fún èso àti ewébẹ̀, ó dára lọ́pọ̀lọpọ̀. Kí a ní ọgbà ní ẹ̀bá ọ̀nà àbí ẹgbẹ́ ilé, ó jẹ́ ǹkan tí ó dára.

Bẹ́ẹ̀ni, kí a má si fèrèsé ọkọ̀ sílẹ̀ ó dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí ẹ́fì mọ́tò. Ẹ́fì yìí ó jẹ́ ohun tí ó le fa àìsàn sí àgọ́ ara. Nítorí ìdí èyí, ó dára kí a má si fèrèsé ọkọ̀ sílẹ̀ ní ìgbà tí a bá ń rìnrìn àjò.

Nígbà wo ni a máa ń ṣe ìmótótó ilé? Kò sí ìgbà tí a ò lè ṣe ìmótótó ilé, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn ma ń ṣe ìmótótó ilé ní òpin ọ̀sẹ̀. Àmọ́ kò sí ọjọ́ tí a ò lè ṣe bó bá ṣe rọ̀ wá lọ́rùnsí.

Àwọn nǹkan wà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ó lè mú wa rẹ́rìn. Ó dára kí á má a rẹ́rìn nígbà gbogbo. Ó sì dára nítorí wipé ìwádìí tilẹ̀ sọ wípé, ẹ̀rìn dáa fún àgọ́ ara wa ó sì máa ń jẹ́ kí ènìyàn pẹ́ ní ayé.

Báwo ni a ṣe lè pín owó àwọn òṣìṣẹ́? A máa ń pín owó àwọn òṣìṣẹ́ ní ìparí oṣù, a sì máa ń pín dọ́gbańdọ́gba àbí ká pín bí àwọn òṣìṣẹ́ bá ṣe ṣe iṣẹ́ wọn kárakára sí. Ó dáa kí a san owó òṣìṣẹ́ ní ìparí oṣù.

Ṣé ó dára kí á má jẹun nínú ọkọ̀? Kò dára kí á má jẹun nínú ọkọ̀ nítorí wípé eléyìí le fa ìjàmbá ọkọ̀. Àmọ́ tí ọkọ̀ náà ò bá sí ní orí ìrìn, a lè jókòó ka jẹun nínú ọkọ̀. Àmọ́ tí ọkọ̀ náà bá wà ní orí ìrìn, kò dára nítorí pé ó lè fa ìjàmbá ọkọ̀.

Ẹ̀rọ alùpùpù, èyí tí àwọn olóyìnbo ń pè ní machine, ó jẹ́ ohun tí ó yára gbé ni láti ibì kan lọ sí ibòmìíràn, nítorí wípé kò kì ń jẹ epo lọ́pọ̀lọpọ̀ bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́.

Orísìírísìí owó ni a má ń gbà ní ẹ̀yìn oṣù. Ìmíràn dára, bẹ́ẹ̀ ni àwọn ìmíràn kò dára tó. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn òṣìṣẹ́ gbọ́dọ̀ gba owó wọn ní ẹ̀yìn oṣù nítorí kan lè rí nǹkan rà sílẹ̀.

Kí á má a ra oúnjẹ ní òpópónà kò dára nítorí wípé àwọn oúnjẹ ojú òpópónà o le fa àìsàn sí àgọ ara nítorí wípé a o mọ irú omi àbí ọwọ́ tan fi se àwọn oúnjẹ náà.

Bẹ́ẹ̀ni, ó dára kí a ṣe eléyìí. Ní ìgbàtí ènìyàn bá need ìrànlọ́wọ́ wa a lè ṣe a lè fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀ nítorípé ó dára ní ọ̀pọ̀lọpọ̀. A ó dùú ẹ̀mí eléyi náà sì dára.

Ṣé o má a ń gbé nǹkan jáde? Bẹ́ẹ̀ni a lè gbé ohun tí ó dára jáde láti ara wa. Tí a bá gbé ohun tí ó dára jáde, eléyìí yóò sì bu iyì kún wa ní àwùjọ, yóò sì tún fún wa ní oríyìn ní àwùjọ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, ó dára kí ènìyàn má ṣe ìrìn ní òrékóòrè ká gùn òkè ká sì tún gun ìsàlẹ̀. Ó ma ń jẹ́ kí ara jí pépé, ó sì ma ń jẹ́ kí gbogbo àgọ́ ara kí ó wà ní àlàáfíà. Eléyìí dára lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó sì dára kí a má ṣe eré ìdárayá náà pẹ̀lú.

Ṣé o máa ń ṣe eré ìdárayá? Bẹ́ẹ̀ni, ó dára kí ènìyàn máa ṣe eré ìdárayá nítorí wípé ó máa ń jẹ́ kí àgọ́ ara wà ní àlàáfíà ó sì máa ń jẹ́ kí gbogbo àgọ́ ara ó jí pépé. A lè sáré àbí ká fò sókè. Àwọn eré ìdárayá yìí ó dára ní ọ̀pọ̀lọpọ̀.

Irú àwọn aṣọ wo ni ó dára láti máa wọ̀ àbí irú àwọn aṣọ wo ni a fẹ́ràn láti máa wọ̀? Oríṣiríṣi aṣọ ló wà. Aṣọ sì wà fún ìgbà àti àkókò. Ó ní irú aṣọ ta lè wọ̀ jáde, ó ní irú aṣọ ta lè wọ̀ sí ilé ìjọsìn, ó sì ní irú aṣọ ta lè wọ̀ nígbà ta bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa.

Nígbà tí ara ò bá jí pépé, nígbà tí orí bá ń fọ́ wa àbí tí ara bá ń roọ wa, a lè lo òògùn àbí ká lọ rí dókítà kó kọ òògùn fún wa àbí ká ṣe àyẹ̀wò ara. Ó dára ká má ṣe àyẹ̀wò ara nígbà mí kí a tó lo òògùn.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá ń jẹun? Eléyìí tí àwọn eléyìnbó ń pè ní table manner. Bẹ́ẹ̀ni, ó dára kí a ní ìwà tí ó dára, nítorí kí oúnjẹ má ba pa wa lórí àbí kí a má ba à ṣi jẹ. Ó dára kí ènìyàn ní èyí tí àwọn eléyìgbó ń pè ní table manner.

Ṣé o mọ̀ bí a ti ń wa mótò àbí o mọ̀ bí a ti ń wa maṣíìnì? Bẹ́ẹ̀ni, a mọ̀ bí a ti ń wa mótò, a sì mọ̀ bí a ti ń wa maṣíìnì. A máa ń kọ́, kò sí ohun gbogbo tí a ò lè kọ́. Bí a ṣe ń tẹ́ ẹ̀rọ ayélujára, a lè kọ́ ohun gbogbo.

Báwo ni a ṣe máà ń kí àwọn ènìyàn? Àwọn tí ó bá jù wá lọ a máà ń kí wọn pẹ̀lú ìrẹlẹ. A sì máà ń kí wọn pẹ̀lú ohùn tútù. Àwọn akẹgbẹ́ wa ni a lè kí ní ọ̀nà tó bá wù wá. Àmọ́ níwọ̀n ìgbà tí a bá ń kí àgbàlagbà àbí àwọn tó bá jù wá lọ, a gbọdọ̀ kí wọn pẹ̀lú ìrẹlẹ.

Ṣé o mọ̀ bí a ti ń yá àwòrán? Bẹ́ẹ̀ni, a lè ya àwòrán pẹ̀lú ẹ̀rọ alágbèéká tí à ń pè ní fóònù, a sì tún lè ya pẹ̀lú ẹ̀rọ ayárá bí àṣá tí à ń pè ní kọ̀ǹpútà. Kò sí ẹ̀rọ tí a ò lè lò ní ayé òde òní. A lè lo ẹ̀rọ tí a sì tún ń pè ní camera.

Oríṣìíríṣìí eré ìdárayá ni ó wà. Eré ìdárayá bọ́ọ̀lù, eré ìdárayá kí a sárẹ́ àbí eré ìdárayá kí a fò sókè. Gbogbo àwọn eré ìdárayá yìí ni ó dára lọ́pọ̀lọpọ̀ fún àgọ́ ara.

Ó dára kí á lọ sí ìlú mìíràn kí a sì ri bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ níbẹ̀ nítorí wípé ayé ò pin sí ibìkan. A lè lọ sí òkè òkun àbí kí á lọ sí ìlú mìíràn ní orílẹ̀ èdè wa láti lọ ṣiṣẹ́ kí á sì mọ bí àwọn ènìyàn ibẹ̀ ṣe máa ń ṣe iṣẹ́ sí.

Oríṣiríṣi oúnjẹ lówà, àmọ́ a gbọ́dọ̀ jẹ oúnjẹ fún àgo ara wa láti jí pépé. Àwọn oúnjẹ tí ó ní èròjà bíi carbohydrate, protein, fat and oil àti mineral ni ó dára láti máa jẹ.

Kí ni o máà ń ṣe láti tayọ síra àwọn alábàṣiṣẹ́ pọ̀? Oríṣìíríṣìí ǹkan ni a lè ṣe láti tayọ ní ibi iṣẹ́ wa. A lè ṣe ìwádìí ìjìnlẹ̀ àbí ká kọ̀ bí a ti ń ṣe ohun gbogbo. Tabá ṣe eléyìí ní ọ̀nà tó dájú, a ó tayọ àwọn alábàṣiṣẹ́ pọ̀ wa.

A lè rí ìpèsè àwọn ohun èlò nípasẹ̀ kí a wá ìdí wọn dájú. A lè wá ìdí wọn dájú ní orí ẹ̀rọ ayélujára àbí kí a lọ sí ibi tí wọ́n ti ń ta àwọn èròjà, ká sì béèrè fún èyí tó jẹ́ ojúlówó èròjà fún àwọn iṣẹ́ ta bá fẹ́ ṣe.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Oríṣiríṣi eré ìdárayá ni ó wà. Eré aláfẹsẹ̀gbá tí à ń pè ní football, eré tébú tẹníìsì náà wà, eré kási sare ní orí pápá náà wà. So oríṣiríṣi eré ló wà tí a fẹ́ràn jù.

Àwọn nǹkan tí ó lè fún òṣìṣẹ́ ní ìtara láti ṣiṣẹ́ pẹ̀lú gbogbo agbára wọn ni tí a bá san owó oṣù wọn déédéé, tí a ò bá jẹ àwọn òṣìṣẹ́ ní owó eléyìí má a ń mú kí orí èyàn wú ó sì má ń fún èèyàn ní agbára láti ṣiṣẹ́ takuntakun pẹ̀lú gbogbo agbára wọn.

Bẹ́ẹ̀ni, a ní nọ́mbà tí a máa ń fi sínú ẹ̀rọ alágbèéká tí à ń pè ní fóònù, a sì tún máa ń fi sí orí ẹ̀rọ kọ̀mpútà. Nọ́mbà yìí ni àwọn ènìyàn máa ń pè wá sí nígbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀ àbí nígbà tí wọ́n bá fẹ́ fi àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ sí wa.

Oorun ọ̀sán dára lọ́pọ̀lọpọ̀, èyí tí àwọn eleyìnbo ń pè ní nap. Ó maa ń jẹ́ kí ara ní ìsinmi ó sì ma ń jẹ́ kí ọkàn balẹ̀. Nítorí ìdí èyíi ènìyàn gbudọ̀ sun oorun ọ̀sán àmọ́ ó lè má jẹ gbogbo ìgbà.

Ìyàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Orísìírísìí yàrá ló má ń wà nínú ilé. Ìyàrá tí a maá ń sùn sí àti iyàrá tí à ń pè ní pálọ̀. Ilé ìdáná náà tún wà àti ilé tí a ti maá ń ṣe iṣẹ́ tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní study àbí library.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le òwúrọ̀ ó dára nítorí wípé ìmọ̀le òwúrọ̀ kò ì kí ń tàyàn lára. Tí tí ìrọ̀lẹ́ náà sì dára nítorí wípé ìmọ̀le ìrọ̀lẹ́ ó máa ń jẹ́ kí ènìyàn jáde. A ó sì rìn ní àdúgbò.

Orísìírísìí èso ni ó wà, èso ó sì jẹ́ ohun tí ènìyàn má ń jẹ fún àgọ́ ara. A ní ọsàn, ọ̀gẹ̀dẹ̀, ìbẹ́pẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso dára fún àgọ́ ara lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó ní àwọn ǹkan tí àwọn eléyìnbó ń pè ní vitamins.

Ṣé o máa ń gba méèlì ní orí ẹ̀rọ ayélujára rẹ? Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ayélujára jẹ́ ǹkan tí a máa ń fi fi méèlì ránṣẹ́ láti ibì kan lọ sí ibòmíràn, a sì máa tún fi ṣe àwọn iṣẹ́ tí ó pò, a fi máa fi n ṣe àwọn iṣẹ́ ní ilé iṣẹ́ wa.

Inú ọkọ̀ ó jẹ́ ibi tí ènìyàn ti lè gbọ́ nǹkan tí ó pọ̀. A lè máa gbọ́ ìròyìn àbí kí a máa gbọ́ orin nínú mọ́tò àbí kí àwọn ará inú ọkọ̀ má a sọ ọ̀rọ̀. A lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìjọba àbí ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bọ́ọ̀lù.

Kọfí àbí tíì, ó jẹ́ ǹkan tí àwọn ènìyàn má ń mu ju pàápàá jùlọ láàrọ́ kùtùkùtù. Èmi gẹ́gẹ́ bí ènìykàn, mo fẹ́ràn tíì nítorí wípé kọfí ó korò àmọ́ tíì ó má ń dùn.

Kí á jáde lọ sí ibi orin àbí kí á jáde lọ sí ibi eré ìdárayá pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa ó jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó ma ń jẹ́ kí ènìyàn ká lo àkókò tó mú oko dání.

Nínú ọdún kan, oṣù méjìlá ni ó wà. Oríṣìíríṣìí oṣù ni àwọn ènìyàn lè fẹ́ràn. Oṣù kọkànlá òun ni oṣù tí èmi fẹ́ràn jù. Àmọ́ àwọn oṣù míràn wà.

Ṣé a máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? A máa ń fi àfikún sí owó oṣù àwọn òṣìṣẹ́ ní ìparí oṣù, àmọ́ bí ẹ̀kan àbí ẹẹ̀mẹ́jì lọ́dún ni a máa ń fi kún owó àwọn òṣìṣẹ́.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kò sí ibi tí a ò lè fi kọ́kọ́rọ́ sí. A lè fi sínú mọ́tò, a lè fi sí àpò wa àbí ká fi sí báàgì àpamọ́wọ́ wa. Pàápàá jùlọ a gbọdọ̀ fi kọ́kọ́rọ́ wa sí ibi tí a ó ti lè tètè rí.

Ó dára kí ènìyàn ní èrò fún ọjọ́ iwájú. Orísìírísìí èrò si ni eèyán lè kọ́ kalẹ̀ fún ọjọ́ iwájú, kí ọjọ́ iwájú lè dára kí ohun gbogbo sì lọ déédé ní àsìkò rẹ̀.